Bẹ́ẹ̀ni mò máa n korin kélé, bẹ́ẹ̀ni mò máa n korin kélé. Ni ìgbà kan rí mò máa n korin télé but nisinyi mi kì í sá bá korin kélé lọmọ, mi o sá bá korin kélé lọ títí mo ekọ kán mò ma korin kélé ekọ kán ṣá.

Ìgbà tí mo máa ń ṣe ìmọ́tótó ilé mi ni ọjọ́ weekend. Time tí mo máa ń ṣe ìmọ́tótó ilé mi ni, màá mú ilé mi, màá gba, màá tọ́jú ẹ, màá tún un ṣe. Màá ṣe oríṣiríṣi àwọn iṣẹ́, màá fọṣọ, màá fọ̀bọ́, màá tọ́jú, màá gbánu ilé, màá wẹ̀ pẹ̀lú, màá ṣi tọ́jú, màá to yàrá mi. Nítorí ìdí èyí, mo máa ń ṣe ìmọ́tótó inu ilé mi ní àárin ọ̀sẹ̀ àbí ní, ní weekend.

Àkókò tí mo fẹ́ràn jù nínú ọjọ́, ó jẹ́ àkókò ìgbà ìrọ̀lẹ́ bí i ọwọ́ aago ìrọ̀lẹ́, òun ni mo fẹ́ràn jù ní ọjọ́. Mo fẹ́ràn ìrọ̀lẹ́ taimu tí gbogbo ẹ bá ti ṣẹ́tu bí i àkókò bí i aago mẹ́rin máarun, òun ni mo máa fẹ́ràn jù nínú ọjọ́. Àkókò bí i aago mẹ́rin sí aago márùn-ún, òun ni mo fẹ́ràn jù nínú ọjọ́

Ẹ̀mi máa ń pàrọ̀ ọkàn mi nígbà tí iṣẹ́ bá pọ̀. Màá pàrọ̀ ọkàn mi tí iṣẹ́ bá ti sú mi, màá change ọkàn mi. Mà ronú ǹnkan tí mo ń ṣe, màá tún change e. Mo tún lè máa ṣe mọ́. Bí èmi ṣe máa ń pàrọ̀ ọkàn mi nìyẹ, màá yí ọkàn padà. Tí màá fẹ́ ṣe ǹnkan, mo lè tún máa tún ṣe mọ́ kí n tu n change mind mi. Bí mo ṣe máa ń pàrọ̀ ọkàn dà nìyẹn.

Àkókò tí mo máa ń jẹ oúnjẹ alẹ́, ó máa ń tóbi ago mẹ́fa sí méje sí mẹ́jọ. Time tí mo máa ń jẹ oúnjẹ alẹ́ ni yẹn ago mẹ́fà sí méje, ìgbà mí, ó máa wọ ago mẹ́sàn sí mẹ́wàá tí mo bá busy lẹnu ísẹ́ mi.

Ẹyin tí mo bá ń dúrò dín nǹkan, mo máa ń ṣe àwọn nǹkan mìíràn. Mo máa ń fọ, mo lè máa wo móvie, àbí kí ma ṣe, kí ma ṣe fi, kí máa ṣeré, àbí kí máa play game. Máa ṣa ma se oríṣìíríṣìí àwọn nǹkan. So, àwọn nǹkan tí mo máa ń ṣe niyen, tí mo bá ń dúrò de nǹkan, mo máa n ṣeré, máa wo móbì, máa ṣe pa ma pé àwọn èèyan beebe lọ.

Eh, mo máa ń te ìdánidúró, mo máa ń ṣe ìdùnàd ìdùnàdúrà. Báwo ni o ṣe máa ń ṣe ìdùnàdúrà? Mo má a ń ṣe ìdùnàdúrà, mo má a ń ṣe ìdùnàdúrà ní ọ̀kọ̀ọ̀kan, bi ya ni ọjọ́ Sunday àbí ní ọjọ́ Friday.

Àwọn, àwọn ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ fún ìṣe mi, òun náà ni bí wọ́n ṣe ń fi nǹkan tá a ń pè ní programming, tí wọ́n ṣì ń ṣe iṣẹ́, tí wọ́n fi ń ṣe site tí ẹeyan mà lèfi sanwó. So àwọn nǹkan tí, àwọn nǹkan tí àwọn tí, tó wù mí kí n kọ́ ni àwọn ẹ̀kọ́ tuntun tí mo fẹ́ kọ́ níbi iṣẹ́ mi niyen, fún ìṣe mi àwọn ẹ̀kọ́ tí mo fẹ́ kọ́ niyen.

Ah! Mo lè wẹ̀, mo mọ bí a ti ń wẹ̀ but kì í ṣe lọ títí báyìí. Mo lè wẹ̀, tí mo bá rí omi ìsìn mo lè wẹ̀, mo lè wẹ̀ odò ṣùgbọ́n kì í ṣe lọ títí báyìí mọ́. Mi ò fi bẹ́ẹ̀ mọ ìwẹ̀ wẹ̀ tó tó báyìí mọ́ ṣùgbọ́n tí, tí mo bá lọ sí bóyá bí swimming pool àbí inú àwọn odò, àwọn odò ilé, mo lè wẹ̀. Mo mọ bí a ti ń wẹ̀. Mo mọ bí a ti ń wẹ̀.

Ìgbádùn mi pé ọ̀nà oríṣìíríṣìí, ìgbádùn mi pé ọ̀nà oríṣìíríṣìí, mo máa ń, mo máa ń láì kí kí, kí, kí n rí omi àti oúnjẹ, mo máa ń wo fíìmù. Àwọn ọ̀nà temi máa ń rò pé mo fi ń gbádùn ni tí mo bá kí iyán molè àbí tí mo bá rí bí ẹ̀fọ́, ẹ̀fọ́ rírò tí wọ́n ń gé pọ̀nmọ́ ṣi àti ata àti àwọn ẹja kéékèèké, inú mi máa ń dùn gan, ó máa ń fún mi ní ìdùnnú lọ́tọ̀ tí ó sì máa ń fi hàn pé ìgbádùn kan wà níbẹ̀ kan. So fún idi eyi, mo láìkí, mo láìkí oríṣìíríṣìí nǹkan ṣa, mo láìkí oríṣìíríṣìí nǹkan. Mo láì kí oríṣìíríṣìí nǹkan to máa nje kí èèyàn gbádùn. So fún idi eyi mo máa, mo máa ń láì kí bí tí mo bá rí oúnjẹ fún omi àti omi àti boya drinks mineral.

Ah mo mọ bi a ti n da oko duro idojukú, ni idojukú a mọ bi a ti n da oko duro, ah ti o ba jẹ tiyẹn ni kan fi lẹ fun mi, hmn, baba lawa, mo mọ bi a ti n da oko duro, ti ma sọ fun ọkọ un pe ko duro.

Eh, irú itígbọ́ wo ní ó máa ń lo, ah. Etí ìgbọ́ tó ń, etí ìgbọ́ ye ni o. Tẹ́ pe tí èèyàn báa gbọ́ ọ̀rọ̀ l'ẹ̀ẹ̀kan bá yìí, ẹ̀ẹ̀kan ni ó gbọ́ yé kìí ṣe pé èèyàn tu ń gbọ́ ọ̀rọ̀ lẹ́ẹ̀meji. So etí ìgbọ́ tí mo ní etí ìgbọ́ tó, etí, etí tó ń gbọ́ ran ni. Etí to ẹ pe tan báa bá sọ ǹkan yóò gbọ́ ran. Etí ìgbọ́ témi ni ni. So, to se rí ní yẹn.

Mo n yanjú àwọn ìṣòro, mo n yanjú àwọn ìṣòro èrò ayárabíàṣá pẹ̀lú, eh, pẹ̀lú ìfarabalẹ̀ jẹ́ẹ́jẹ́. Màá make sure pe mo farabalẹ̀, tí màá fi dáhùn àbí tí màá fẹ́ kojú àwọn ìṣòro ayárabíàṣá tó bá kojú mi. Kì í ṣe pé màá ko sáre rush sí àwọn ìṣòro náà. So, témi se máa n ṣe nìyẹn? Mo máa ń, mo máa ń farabalẹ̀ kojú àwọn ìṣòro tí mo bá ní. Tí n se máa yanjú àwọn ìṣòro ayárabíàṣá ti mi ni?

Eh, mo máa ń rìnrìn àjò lọ sí ibi iṣẹ́ mi ní ìdájí. Ni aarọ̀ kùtùkùtù màá ti, àbí nígbà mi ò máa tó gé ọwọ́ aago mẹ́sàn-án sí mẹ́wàá, màá ti gbéra, màá ti lọ sí ibi iṣẹ́ mi. Bẹ́ẹ̀ ni, mo máa ń rìnrìn àjò lọ sí ibi iṣẹ́

Ẹn, mo máa ń bá àwọn oníbàárà mi sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́, kò kí n sí ìjà láàárín wa. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ la máa ń ṣe gbogbo ẹ̀. Ìyẹn èmi pẹ̀lú àwọn oníbàárà mi, kò kí n sí wàhálà tàbí ìjà tàbí àbúrú kankan.

Àh! Mo ti ṣiṣẹ́ ọ̀fẹ́ rí ni wọ́n ń pè é, kí n má pa'rọ́. Mo ti ṣe ọ̀fẹ́ rí. Kò easy náà o. Kò easy tẹ́ ṣe n wọ yẹn o. Mo ti ṣe ọ̀fẹ́ rí. Mo ti siṣe ọ̀fẹ́ rí. Ni ráńpẹ́, mo ti ṣise ọ̀fẹ́ rí. Tí ó lọ fàà jù.

Ah! Ga ọ̀ǹkà tí wọ́n máa ń fún onítàran níbi iṣẹ́ gẹ́gẹ́ bí àbí òwò. Oríṣìíríṣìí nǹkan máa ń fún àwọn onítàran níbi iṣẹ́ gẹ́gẹ́ bí àwọn tó bá jẹ́, àwọn tó bá ti ṣẹ́jú mo lè fún ní, bá dọ́kùn mi mo lè fún lágo, tó bá dùbítì mi mo lè fún ní cake àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, a lè fún olówó náà.